Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ kọ́. Mo fẹ́ kọ́ èdè Haúsá. Mo fẹ́ kọ́ èdè Hausa, mo sì fẹ́ kọ́ èdè, èdè Urhobo. Hmm ìdí tí mo fẹ́ fi kọ́ èdè Hausa ni wí pé mo fẹ́ràn bí èdè Haúsá ṣe máa ń, bí wọ́n ṣe máa ń sọ́. Mo fẹ́ràn bí wọ́n ṣe máa ń sọ. Mo sì fẹ́ kọ́ èdè Igbo náà. Mo fẹ́ kọ́ èdè Igbo. Ó wù mí kí n gbọ́ èdè mẹ́tẹ̀ẹ̀ta tí ó gbajúgbajà ní orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn èdè Hausa, èdè Igbo àti èdè Yorùbá. Èdè Urhobo tí mo fẹ́ kọ́ èdè ìlú bàbá mi ni. Ó sì wù mí láti kọ́ torí pé mi ò mọ̀ ọ́n sọ. Ṣùgbọ́n èdè Hausa, mo fẹ́ràn rẹ̀ bí wọ́n ṣe máa ń sọ. Mo fẹ́ràn rẹ̀ bí wọ́n ṣe máa ń sọ. Mo fẹ́ràn èdè Igbo náà. Mo fẹ́ràn rẹ̀ bí wọ́n ṣe máa ń sọ. Torí àwọn èdè yìí máa wúlò nígbà tí, boyaí tí èeyàn bá fẹ́, tí èeyàn bá ní àwọn oníbàárà tó jẹ́ pé èèyàn ní láti bá wọn sọ̀rọ̀ pẹ̀lú èdè wọn tí ọ̀rọ̀ á fi le yé wọn dáadáa, tí a fi jọ́ gbọ alé ní ọ̀rọ̀ àjọṣọ dáadáa.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Sé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Kò mọ̀ mi lára o. Ohun ọ̀ṣọ́ tí mo lè sọ pé mo máa ń wọ, òun níkan náà ni ago àti ìbọ́wọ́ iyẹn, òǹkà. Òǹkà. Nǹtó sì jẹ́ kó òǹkà gan mọ̀ mi lá-- òǹkà yẹn mọ̀ mi lára ni pé òǹkà tí wọ́n, wọ́n fún mi ní òǹkà tí mo lò fún ìgbéyàwó, òun ló jẹ́ kó mọ̀ mi lára. Ago wíwọ̀ náà fún kí ẹ̀eyan lè máa wo àsìkò nígbà tí èeyàn bá jáde àbí tí èeyàn bá wà ní ibi iṣẹ́, òun ló jẹ́ kó mọ̀ mi lára. Ṣùgbọ́n ká máa wọ, ká máa wọ bí chain, ká máa wọ gbogbo iru nǹkan báyẹn kò mọ̀ mi lára, kò mọ̀ mi lára.

Ṣé o máa ń gba àwọn ímeèlì àìwúlò? Ṣé o máa ń gba àwọn ímeèlì àìwúlò? Mo máa ń gba ímeèlì tí ò wúlò dáadáa. Wọ́n pọ̀, wọ́n pọ̀ nínú méèlì mi. Àwọn ímeèlì tí ò wúlò, àwọn ímeèlì gangan wà tó jẹ́ pé, àwọn ímeèlì tó jẹ́ pé àwọn ímeèlì ìpolówó tí mi ò, tí mi ò fẹ́. Àwọn ímeèlì mìí wà tó jẹ́ pé mo máa gbà bóyá àwọn ibi tí mo ti, tí mo ti lọ, tí mo ti subscribe sí rí, tí mi ò mọ̀, tí mi ò rántí mọ́. Àwọn ímeèlì tó jẹ́ pé tí n bá rí gan n gbà mí gan inu a kan máa bí mi ta kan pọ̀ pọ̀ pọ̀ pọ̀ iyà sí inú méèlì mi. Mo máa ń gba ímeèlì àìwúlò dáadáa, dáadáa ni.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Mo ní ìwà tó dára o. Torí ara ẹ̀kọ́ orí tábìlì tí wọ́n kọ́ wa. Òun ni wí pé "tí èèyàn bá ń jẹun, kí èèyàn má ṣe máa sọ̀rọ̀ nígbà tí èèyàn bá ń jẹun." Hmm, tí èèyàn bá sì ń jẹun, ó gbọdọ̀ bomi tí wàá mu, ó gbọdọ̀ bù sí ẹ̀gbẹ́ lásìkò tó bá ń jẹun. Tí èèyàn bá sì ń jẹun, kí èèyàn má ṣe ohunkóhun bí i bá bí òun ń tẹ fóònù àbí òun ń wo, òun ń wo, eh, fíìmù àbí òun ń ṣe nnàn. Ẹ̀yàn gbọdọ̀ kọjú sí oúnjẹ tí èèyàn ń jẹ. Tí èèyàn bá sì ń jẹun, èèyàn ò gbọdọ̀ máa fi ṣíbí fi máa ha abọ́. Hmm, ò gbọdọ̀ máa fi ṣíbí fi máa ha abọ́ kó ha máa pariwo bí i bá bí àwo èèyàn fi àwo ń jẹun. Ó wá fi ṣíbí fi ń há. Tí èèyàn bá sì ń jẹun kò da kí ẹnu èèyàn kó máa dún yànmúyànmú. Tí èèyàn bá ń jẹun kò da, kò dára. Mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Ṣe mo gun ọkọ̀ ojú omi rí báìṣá? Mi ò gun ọkọ̀ ojú omi rí o. Mi ò gun ọkọ̀ ojú omi rí, bó ti lè jẹ́ pé ó wù mí láti gun ọkọ̀ ojú omi, ṣùgbọ́n ẹrù omi má ń bà mí. Hmm, ẹ̀rù kí ẹ̀yin má wà lórí odò àbí kí ẹ̀yin wà nínú odò, ó má ń bà mí, ẹ̀rù odò má ń bà mí, ẹ̀rù odò má ń bà mí. Òhun ló fi jẹ́ kó dàbà pé títí di ìsìn mi ò tí ì gun ọkọ̀ ojú omi rí. Kò sì ṣí pé boyà ìrìnàjò mi kan wà tó jẹ po jọ mọ́ pé kí n gba orí omi kọjá, mi ò tí ì rín irú ìrìnàjò bẹ́ẹ̀ rí. Nítorí náà mi ò tí ì gun ọkọ̀ ojú omi rí.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábáṣiṣẹ́ pọ̀? N tí mo máa ń ṣe láti tayọ síra àwọn alábàṣiṣẹ́ pọ̀, mo máa ń ṣe iṣẹ́ mi gẹ́gẹ́ bí iṣẹ́ náà ni. Mo máa ń ṣe iṣẹ́ mi dójú àmi, mo máa ń ṣe iṣẹ́ mi dójú àmi. Kí n ṣe iṣẹ́ mi dójú àmi, kìn sì kín má ṣe, mi ò, mi ò kí n má, kí n dẹ̀ má ṣọ̀lẹ. Mi ò ń ṣọ̀lẹ, tí iṣẹ́ bá ti wà mo máa ń ṣe é. Mi ò sì kí ń, mi ò ń, tí iṣẹ́ bá wà mi ò ń ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́. Àwọn nǹkan tí mo lè sọ pé mo máa ń ṣe niyen láti tayọ síra àwọn alábàṣiṣẹ́ pọ̀ mi.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sìn? Tó bá sìn, tó bá sìn. Kí ni o máa ń ṣe nígbà tí o bá sìn? Àh! Sìn yẹn ò yé mi o. Ìtúmò sìn yẹn ò yé mi. Ìtúmò sìn yẹn kò yé mi rárá àti rárá ni. Kò yé mi rárá àti rárá. Tó bá jẹ́ ǹkan tó yé mi ni ẹ̀ ẹ́ ẹ̀ ṣùgbọ́n kò yé mi rárá.

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? A a, tí ó bá ti tó àsikò'gbà tí mo bá fẹ́ rin ìrìnàjò, màá mú aṣọ mi, àwọn aṣọ tí mo mọ̀ pé ẹ, mo lè fẹ́ wọ̀ àbí tí ó máa wúlò. Màá kó, màá kó sínú báàgì mi àti bàtà àti bóyá ọṣẹ tí máa fi wẹ̀ àbí àwọn koinkoin àbí ìfọnu, ìfọyín. Ẹ, màá kó, màá kó gbogbo wọn papọ̀, màá kó gbogbo ẹ̀ papọ̀. Ṣùgbọ́n ó ti ní, à, bí mo ṣe máa ń to sínú báàgì mi, tí bàá fẹ́ to aṣọ, màá kọ́kọ́ to ṣòkòtò sí isàlẹ̀, màá to èwù sókè e. Ẹ̀hẹn, àwọn bàtà, màá to wọn sọ́tọ̀, màá to wọn sọ́tọ̀. Emi ní àwọn boya bí i nǹkan, ẹ, ọṣẹ ìwẹ̀, ìfọyín àwọn iyen náà màá to wọn sọ́tọ̀. Bí mo ṣe máa ń ṣe àkó-- àkópò fún ìrìnàjò mi ni yẹ́n.

Ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Fẹ́ ń tó wákàtí kan láti ilé lọ sí ibi iṣẹ́. Láàárọ̀, ó máa ń súnmọ́ wákàtí kan kí n tó dé ibi iṣẹ́ torí ọ̀dọ̀ mi jìnnà sí ibi iṣẹ́. Bí mo ti ṣe sọ rí mọ́tò mẹ́rin, ọkọ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀, òun ni mo máa ń wọ̀ kí n tó dé pé mo dé ibi iṣẹ́, ẹ, ọkọ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Nítorí náà ó máa, ó máa, ó máa, ó máa fẹ́ ń tó wákàtí kan kí n tó dé ibi iṣẹ́ lójoojúmọ́.

Ṣé o máa ń mu ògùn lójoójúmọ́? Sé o máa ń mu ògùn lójoójúmọ́? Mi ò kí ń mú ògùn lójoójúmọ́ o. Mi ò ń mu ògùn lójoójúmọ́. À! Mi ò ń mu ògùn lójoójúmọ́. Ìgbà mí wà tó jẹ́ pé mo máa, tó jẹ́ pé mo máa, tí mi ò ní lò ògùn rárá láàárín fún bí ọ̀sẹ̀ kan gan. Mi ò ní lò ògùn fún bí kódà ọ̀sẹ̀ kan tí mo ti ń sọ è, kódà oṣù. Láàárín oṣù mẹ́ta ńigbà mí mo lè má lo ògùn. Mo lè má lo ògùn láàárín oṣù mẹ́ta.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Tea ni mo fẹ́ràn. Coffee, mí ò fi bẹ́ẹ̀ mu coffee. Mí ò fi bẹ́ẹ̀ mu coffee. Tọ bá sì ní kí n mú ọ kan pé èwo ni mo fẹ́ràn jù? Tea, òun ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn tea gan ni. Mo fẹ́ràn tea gidi gan. Torí mo máa ń mú dáadáa tea pẹ̀lú bread. Ó wà lára àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù. Hmm tea pẹ̀lú bread ó wà lára àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé? Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ìwé, ẹ́ẹ̀kọ́ tí mo le ní mo fẹ́ràn jù nígbà ìwé òun ni ẹ̀kọ́ physics, ẹ̀kọ́ physics mo fẹ́ràn rẹ̀. Ohun tó sì jẹ́ kí n fẹ́ràn rẹ̀ ni wípé ẹni tó ń kọ́ wa nígbà náà ó máa ń jẹ́, òyì kọ́ tó fi máa ń kọ́ wa, ó máa ń jẹ́ kí ẹ̀kọ́ náà kó wú yàn láti, láti mọ̀. Ó máa ń jẹ́ kí ẹ̀kọ́ náà kó wú yàn láti mọ̀, nítorí ẹni náà máa ń fi ara balẹ̀ ń ṣàlàyé dáadáa. Nítorí náà ẹ̀kọ́ physics òun ni ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ìwé.

Báwo ni o ṣe máà ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Tí fóònù mi bá ti tó bá ti dùn, mo máa ń dáhùn ni. Ṣùgbọ́n tí mo fẹ́ bá èèyàn sọ̀rọ̀ pé boya èèyàn ń pè mi lórí fóònù, tí m bá fẹ́ bá ẹni náà sọ̀rọ̀, màá bọ́ síta kúrò nínú ọ́fíìsì mi. Màá bọ́ síta torí mi ò ní fẹ́ kí ẹjọ́ àbí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kó, ó lè máa, ó lè máa, ó lè máa lọ dédé lára àwọn tí a jọ ń ṣiṣẹ́. Tájọ́ọ̀je àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Nítorí náà tí mo bá ti fẹ́ gbé kọ́ọ̀lù mi, màá bọ́ síta láti lọ bá ẹni náà sọ̀rọ̀. Ẹni tó bá pè mí láti lọ bá ẹni náà sọ̀rọ̀.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? A! Mi ò mọ̀ o, mi ò mọ̀ o torí mi ò, mi ò ní súnmọ́ ilé dáadáa. Ẹ̀hẹn ehen tí bá ní mi ò ní súnmọ́ ilé, ìyẹn ilé lá àwọn ẹbí, ẹbí wa, ẹbí wa tó kù lá àwọn, àwọn tó wà ní, ní abúlé. Ẹ̀hẹn, nítorí náà mi ò, mi ò ní ìmọ̀ àṣà tí a máa ń ṣe ní ẹbí wa. Bó tilẹ̀ bóyá àṣà tí à ń ṣe bóyá wà àbí kò sí, mi ò ní ìmọ̀, mi ò, mi ò mọ̀.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Sé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? À, mi ò ń bínú. Tí èèyàn bá ti ṣe ohun tó máa bí mi nínú, kí ó kì ṣe wipe bóyá èmi àti èèyàn kan a jọ ní ija ti tẹ́lẹ̀, àbí bóyá èèyàn kan wùwà ìwà ìbínú tó máa àbí ìwà tó máa fẹ́ jẹ́ kí n bínú, mi ò ń ṣàdédé bínú. Mi ò ṣàdédé bínú. Tí n bá wà nínú ọkọ̀ ga, mi ò ń dá sí èèyàn. Mi ò ń dá sí èèyàn lọ́nà tí o yẹ kí emi náà lọ́nà nlo temi ni. Nítorí náà, ní fún ìdí eléyìí, èmi ò kín bí nú, mi kì í bínú nínú, nínú ọkọ̀. Mi ò ń bínú.

Ṣé o wọ gíláàsì? Ṣé o wọ gíláàsì? Mi ò wọ gíláàsì o. Mi ò wọ gíláàsì báyìí. Mi ò wọ gíláàsì torí ilẹ̀ tí Ṣúù nbí tí mo wà ẹhẹhẹ n gíláàsì wo ni wá ni mo fẹ́ máa wọ nìgbà tí mi ò jáde. Bí mo bá ń jáde gán mi ò lè wọ gíláàsì lásìkò yìí. Ṣùgbọ́n tí mo bá wà nínú oòrùn torí lásìkò oòrùn gíláàsì máa ń wúlo púpọ̀, ó máa ń wúlo púpọ̀. Kò kín jẹ́ kí kò ní jẹ́ kó oòrùn máa tàn wọ́nú ojú èèyàn. Hmm tí mo bá wà nínú oòrùn ni mo máa ń wọ gíláàsì.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi bó ṣe máa ń dúró? Ẹn ná bátìrì fóònù mi dára púpọ̀. Tí n bá, tí n bá charge ẹ̀ tó, tó kún, ó máa ń lo, tí ń ba n tẹ̀ẹ́, tí mo ń tẹ́ fóònù náà, yóò lo wákàtí mẹ́jọ. Hmm, yóò lo wákàtí mẹ́jọ kó tó lè di pé yóò kú. Tí mo ń tẹ́ ni o, tí mo ń tẹ́ tí mi ò fi lọ́rùn sílẹ̀. Ẹn. Torí bátìrì, bátìrì fóònù mi ó dá, ó dára gan. Ó dára gan. Tí ń bà wá tẹ̀ tí mo, tí mo, tí mo, tí mo charge ẹ̀ tó, tó kún, àh, ó lè lo ọjọ́ mẹ́ta tí ò ní kú o. Ó lè lọ ọjọ́ mẹ́ta tí ò ní kú. Tó jẹ́ pé wọ́n kàn n pè mi lásán mo sì ń gbé. Ó lè lọ ọjọ́ mẹ́ta tí ò ní kú rárá.

Ṣé o fẹ́ràn kíkọ ròyìn? Ṣé o fẹ́ràn kíkọ rìn? Ṣé mo fẹ́ràn kíkọ rìn? Kíkọrin. Ṣé o fẹ́ràn kíkọrin? À, mo fẹ́ràn kí ma kọrin o. Mo fẹ́ràn kí ma kọrin oríṣìíríṣìí. kOrin tí mi, lẹ́yìn orin Fuji nìkan ni mi ò kí ń kọ. Ṣùgbọ́n orin tí mo fẹ́ràn jù kí ń máa kọ, òun ni orin, orin tí àwọn atàwọn eyinbo máa ń pè ní gospel music. Mo máa ń fẹ́ràn kí màá kọ́, mo máa ń fẹ́ràn kí màá kọ́ orin ka, orin ta fi ń yin Ọlọ́run. Mo máa ń fẹ́ràn kí màá kọ́. Mo máa ń kọ hip hop náà, ṣùgbọ́n orin tí mo máa ń fẹ́ràn, tí mo fẹ́ràn jù láti máa, tí mo máa ń kọ, òun ni orin kàfi yin, orin tó fi, ta fi ń yin Ọlọ́run.

Ṣé o ní ọgbà? Ṣé mo ní ọgbà? Ṣé o ní ọgbà? Ilé tí mò ń gbé, ilé tó jẹ́ pé tó ní ọgbà ni. Bo ti lè jẹ́ pé ilé bàbá mi kì í ṣe pé ilé ara mi fúnra mi ṣùgbọ́n ilé tó lọ́gbà ni, ilé ọgbà ni, ilé tó lọ́gbà. Fún idi eyìí mo lè sọ pé mo ní ọgbà.

Ṣé o ti rin, ṣe o ti rin àjò lọ sí ìlú mìíràn rí? Ṣé o ti rin àjò lọ sí ìlú mìíràn rí? Dáadáa Mo ti rin àjò lọ sí ìlú mi, ìlú mìíràn rí. Mo ti lọ Àkánran rí, mo ti lọ Èrùwà rí, mo ti lọ Ìlọrin rí, mo sì ti lọ Èkó rí, mo ti lọ Delta rí. Àwọn ìlú tí mo ti lọ, torí ìlú Ìbàdàn ni mò ń gbé, ìlú Ìbàdàn ni mò ń gbé. Àwọn ibi tí mò sì n darúkọ yìí, àwọn ibi tó jẹ́ pé ó jìnnà sílẹ̀ ni. Tó jẹ́ pé tí bá máa rin ìrìn àjò ètò kéré jù bẹ́ẹ̀, òun ni ìrìn àjò bí i wákàtí méjì, ìlú mìíràn sì ní, ìlú mìíràn, ìpínlẹ̀ mìíràn, nínú orílẹ̀-èdè tí mo wà.

Kí ni o máà ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Kí ni o máà ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Tó bá jẹ́ pé ọkọ̀ tó jẹ́ ọkọ̀ tè, ọkọ̀ tè mi ni. Tẹ́ pé ọkọ̀ mi tí mò ń lò, tí mo rà, orin ni mo máa ń fi bẹ́ẹ̀ ń gbọ́ òun. Orin, ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń gbọ́ ìròyìn. Torí ìròyìn orílẹ̀ èdè wa kì í ṣe ìròyìn tí mọ́mú inú eyàn dùn. Nítorí náà, ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń gbọ́ ìròyìn nínú ọkọ̀. Ṣùgbọ́n ohun tí màá ń gbọ́ jù, òun náà ni orin. Orin, òun ni mo máa ń gbọ́ jù nínú ọkọ̀. Orin, mo máa ń gbọ́ orin gan ni. Mo máa ń gbọ́ orin nínú ọkọ̀.

Báwo ni o ṣe má ń ṣètò àwọn ímeèlì rẹ? Se ri ọ̀rọ̀ ímeèlì yẹn lásán, ímeèlì ó má ń jẹ́ kí nítorí àwọn ímeèlì àìwúlò tó bó ṣe má ń pọ̀, èmi má ń, mo má ń, mo má ń delete ẹ ni o. Bí mo ṣe má ń ṣètò ẹ̀ ni àwọn ímeèlì tí n bá ti mọ̀ pé kò wúlò, màá kó wọn jọ, màá kó wọn pọ̀, màá sì, màá sì mú, màá sì delete ẹ̀, màá delete ẹ̀. Bí mo ṣe lè sọ pé mo má ń ṣe ṣètò àwọn ímeèlì mi nìyẹn, èyí tó bá wúlò màá fi sílẹ̀ nínú ímeèlì mi, èyí tí ò bá ti wúlò màá mú kúrò níbẹ̀. Bí mo ṣe má ń ṣètò wọn nìyẹn.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? A! Mo fẹ́ràn kí ma wọ palm, mo fẹ́ràn kí ma wọ palm. Hmm, mo fẹ́ràn kí ma wọ palm, torí mo fẹ́ràn kí atẹ́gùn kó má ki afẹ́fẹ́ kó wa fẹ́ sí mi lẹ́sẹ̀. Kìkan se pé kìkan wá di gbogbo ẹkìn ka akọ̀pọ̀ tí oru o wa mọ mú mi. Mo maa n fẹ́ràn kí ma wọ, kí ma wọ palm. Àwọn bàtà tó jẹ́ pé ó rọrùn láti kẹsẹ̀ bọ̀, tó sì rọrùn láti sọ pé kí ẹ̀yàn fẹ́ yo ẹsẹ̀ jáde kúrò níbẹ̀. Irú àwọn bàtà ẹni mo ma ń wọ̀. Irú àwọn ìró ìbọ̀sẹ̀ tí mo ma ń wọ̀ nìyẹn.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù? Hmmm, òun náà ni àkókò, àkókò ọjọ́ ìbí mi. Hmmm àkókò ọjọ́ tí wọ́n bí mi, òun ni mo fẹ́ràn jù nínú ọdún. Lẹ́yìn náà, màá tún mú àkókò Kérésìmesì. Àwọn àkókò méjì yìí, àwọn àkókò tí mo fẹ́ràn jù nínú ọdún nìyẹn. Àkókò ìgbà tí wọ́n bí mi tí mo máa ń ṣe ẹ́, tí mo máa ń ṣe ọjọ́ ìbí, ẹ, àti ọjọ́ Kérésì. Àwọn àkókò méjì tí mo fẹ́ràn jù nínú ọdún nìyẹn.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Bí mo ṣe máa ń ṣètò iṣẹ́ àkànṣe, òun ni wípé àwọn iṣẹ́ àtò-- àkànṣe yìí mo máa ń fi sí ara àwọn, etí àwọn òyìnbó ń pè ní list. Mo máa ń fi sí iṣẹ́ bí iṣẹ́ àkọ́kọ́ tí mo bá ṣe ní àsìkò ọjọ́ boya tí mo fẹ́ fi ṣiṣẹ́. Bí mo ṣe máa ń tórí àwọn iṣẹ́ tó pàtàkì ni àwọn iṣẹ́ àkànṣe. Àwọn iṣẹ́ toyepẹ kúkú pé èèyàn lè fi ṣeré tí èèyàn kò gbọdọ̀ pẹ́ lórí ẹ̀. Bí mo ṣe máa ń ṣètò ẹ̀ ni yẹn.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Ṣé mo máa ń wọ ago ọwọ́? Mo máa ń wọ ago ọwọ́. Mo máa ń wọ ago ọwọ́, mo sì máa wọ ago ọwọ́ dáadáa ni mi o fi ń ṣe eré. Torí ago owó wúlò púpọ̀. Èèyàn a lè má wo bí àsìkò ṣe ń lọ, tó bá wà níbi kan tí èeyan ò bá fẹ́ pé ń bẹ, èèyàn a wo ago ni fi wo pé "à, ibi tí mo wà yìí mo ti pẹ́ ó, ọjọ́ ti lọ o." Kí èèyàn lè fi, ẹhẹn. Nítorí náà mo máa ń wọ ago ọwọ́. Mo sì máa ń wọ fún ẹ̀ṣọ́ náà. Mo máa ń wọ fún ẹ̀ṣọ́ bóyá a fẹ́ jáde àbí a níbi tí a fẹ́ lọ, màá wọ ago ọwọ́.

Ìgbà mélòó ni o máa ń ṣàyẹ̀wò ímeèlì rẹ? Ojoojúmọ́ ni mo máa ń ṣe àyẹ̀wò ìméèlì mi. Ojoojúmọ́, òun ni mo máa ń ṣàyẹ̀wò ẹ̀. Mi ò fi ń ṣe eré, torí tí ìméèlì bá wọlé sí orí fóònù mi, ó ti ní bí ó ṣe dún tí màá fi mọ̀ pé ímeèlì ti wọlé sórí fóònù mi. Tó bá sì ṣe wọlé náà ni mo máa ń wò, ni mo máa ń ṣàyẹ̀wò ẹ̀. Tí n bá sì ti wo tán, tó bá jẹ́ ètò wúlò, màá fi lè. Ṣùgbọ́n tó bá jẹ́ ti dakeji tó pé àwọn ìméèlì àìwúlò, màá yọ kúrò. Bí mo ṣe máa ń ṣètò wọn nìyẹn. Bí mo ṣẹ̀ ṣe máa ń ṣàyẹ̀wò náà tún nìyẹn. Tó bá ṣe ń wọlé, mo máa ń wò. Láàárín ọjọ́ kan, mo lè wo ìméèlì mi tó ẹ̀ẹ̀méta sí ẹ̀ẹ̀mẹ́rin. Hmm.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Hmm, kí mo ṣe máa ń ṣètò ní àárín àwọn ẹlẹgbẹ́. Tí ìṣòro bá dé, ẹ dan dan náà ni kí ẹ̀yàn wá, ẹ, kí ẹ̀yàn wá, ẹ, bí èèyàn ṣe, bí èèyàn oṣe kọjú ìṣòro náà. Hmm, ọ̀nà àbáyọ, èèyàn ó wá ọ̀nà àbáyọ. Tí ìṣòro bá dé láàárín àwọn ẹgbẹ́, ẹlẹgbẹ́ mi, bóyá bí a wà to jẹ́ pé ìṣòro hẹ́n, èèyàn à jọ kọrí, èèyàn a jọ forí ṣorí kí èèyàn lè fi wá ọ̀nà àbáyọ. Mi ò ní ṣe, mi ò n ṣe nǹkan tó jẹ pe a máa rò pé ẹ. Mo fẹ́, mo fẹ́ tayọ kọjá àwọn ẹlẹgbẹ́ mi láàárín ní àsìkò tí ìṣòro bá dé ún. Maá jọ forí korí, ẹ, a jọ forí korí ká fi lè wọ́nà àbáyọ, tá fi lè kọjú ìṣòro náà.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Àmì ìràwọ̀ mi, à, mi ò mọ̀ ọ́. Mi ò mọ̀ ọ́ àmì ìràwọ̀, mi ò mọ̀ àmì ìràwọ̀ mi. Mi ò mọ̀. Bi o jẹ pe mo máa ní bá àwọn ọmọ kékeré bó ṣe máa fi ń ṣeré. Èmi ò mọ̀, ṣùgbọ́n yóò wù mí láti mọ̀. Boyà má dè lọ wá bí má ṣe kó tí máa fi mọ̀. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ mi ò mọ̀ ọ́n.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Ẹranko ọ̀sìn tí mo ní òun náà ni ajá. Tẹ́lẹ̀ ni mo ní múṣù tí mò ń sìn. Sugbon mo ní ajá mo sì ní àwọn ẹran náà. Àwọn ẹran imẹ́ẹ̀ bí àwọn, àwọn kí ni wọ́n ń pe, kí ni orúkọ tí wọ́n máa ń pe àwọn ẹran yìí? Àwọn ẹran, àwọn ẹran òbúkọ. Ẹran òbúkọ àti àgbò. Mo ní ajá, mo ní ẹran òbúkọ mo sì ní àgbò tí mò ń sìn.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Ìgbéjáde ní ibi iṣẹ́ ṣé mo máa ń ṣe? Òkè ó, ìgbéjáde ní ibi iṣẹ́ mo máa ń ṣe. Bóyá tí m bá ní àwọn nǹkan tí mo ti ṣètò gẹ́gẹ́ bí iṣẹ́, bóyá àwọn iṣẹ́ tó fún wa pé óké pé ka lọ ṣiṣẹ́ lórí ẹ̀. Tán wá ní a gbudọ̀ ṣe ìgbéjáde ẹ̀ yẹn tí àwọn ẹlẹgbẹ́ mi tó máa wà, tí màá wá ṣe ìgbéjáde, tí màá fi lé sọ, tí màá fi lé sọ àwọn ọ̀rọ̀ lórí ẹ̀ pé ọ̀nà ta fẹ́ fi, ọ̀nà ta fẹ́ gbà, ta fẹ́ fi, rí pé a ṣe iṣẹ́ náà ní àṣeyọrí. Tí èyàn o sọ láàárín àwọn ẹlẹgbẹ́ àti àwọn alákòóso iṣẹ́. Mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Ókay, ṣe o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Mo ti mọ ẹ̀rọ ìrànwọ́ ohùn. Ẹ̀rọ, ẹ̀rọ ìrànwọ́ ohùn wọ́n ní àwọn òyìnbó máa ń pè ní microphone. Àmọ́ máa ń lò ẹ̀rọ ìrànwọ́ ohùn, mo máa ń lò tí n bá fẹ́ kọrin nígbà mí àbí nílé ìjọsìn tàbí tó jẹ́ pé mo wà láwùjọ tí mo fẹ́ sọ̀rọ̀ è, tí mo wà láwùjọ àwọn èèyàn tó pọ̀ tó jẹ́ pé wọn ò le gbóhùn mi dáadáa. Mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn níbẹ̀. Mo máa ń lò, mo máa ń lò dáadáa.

Báwo ni o máa ń ṣe, ni o máa ń ṣe irun rẹ? Báwo ni o máa ń ṣe irun rẹ? Mo máa ń gẹ irun mi lọlẹ̀ ni. Mo máa ń gẹ lọlẹ̀, máa gẹ, mo máa ń gẹ kìí ṣe fadán o. Mà á gẹ lọ̀lẹ́ tí yóò lọlẹ̀. Hm. Bí mo ṣe máa ń, bí mo ṣe máa ń ṣe irun mi nìyẹn. Mo máa ń gẹ torí mo fẹ́ràn kí, kí irun lọlẹ̀ tó jẹ pé tí n bá bomi sórí boya mo ba fẹ́ wẹ̀, òmin ò mọ̀ kan, yóò mọ̀ kan àwùjẹ mi, yóò mọ̀ kan àárín orí mi. Hm. Irun kúnkún máa ń mú kí orí kó fọ́ mi. Ó máa ń mú kí orí kó fọ́ mi. Torí náà mo máa ń gẹ irun mi lọlẹ̀ dáadáa. Mo máa ń gẹ lọlẹ̀.

Nígbà wo ni o kẹ́yìn lọ sílé oúnjẹ? Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Àh. Ilé olóúnjẹ ò jìnnà sọ́dọ̀-- sẹ́sẹ́ mi o. Mo sì lọ sí ilé oúnjẹ ni èní. Mo lọsí ilé oúnjẹ léèní tí mo lọ jẹun n bè tí mo ra oúnjẹ tí mo jẹ. Hmm, torí pé ọ̀pọ̀ ìgbà wà tó jẹ́ pé mi ò ń lọlé. Mi ò ń lọlé tó jẹ́ pé mo máa ń sun ibi iṣẹ́. Ẹ̀ mo sì máa ní láti jẹun. Tí n bá lọlé ni, ní, tí n bá lọlé ni ìyàwó mi ó dáná fún mi. Ṣùgbọ́n tí n bá wà níbi iṣẹ́ tó jẹ́ pé mo sun ibi iṣẹ́, mo máa ní láti ra oúnjẹ tí màá jẹ. Ọ̀pọ̀ ìgbà sì réé. Mo máa ń, mo máa ń lọ sílé oúnjẹ lọ ń jẹun ni.

Iru etí etígbọ́ wo ni o máa ń lò? Iru etígbọ́ wo ni o máa ń lò? À, àwọn etígbọ́ tí mo máa ń lò wọ́n ni etí èyìnbò táwọn òyìnbó pè ní earpiece tàbí Bluetooth. Ká mi méjèèjì. Àwọn earpiece tó ní wáyà, àwọn etígbọ́ oní wáyà tàbí àwọn etígbọ́ tó pé èèyàn á kọ fi kọ etí tí èèyàn ó ti kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ mọ́ fóònù pẹ̀lú Bluetooth. Òun ni mo máa ń lò.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Oúnjẹ tó kù mo máa ń jẹ ó. Oúnjẹ tó kù gẹ́gẹ́ bí-- ka sọ pé oúnjẹ ajekù mo máa ń jẹ. Tí n bá jẹun kù, màá jẹ. Tí ìyàwó mi bá jẹun kù, màá jẹ. Tí ọmọ mi bá jẹun kù, mo máa jẹ. Tí ìyá mi bá jẹun, tí ará ilé mi gangan bá jẹun kù, màá jẹ. Nígbà tó jẹ́ pé tí oúnjẹ ò bá tíì bàjẹ́, ẹhẹ̀n, ṣùgbọ́n tó bá ti bàjẹ́ tí ó ṣe ń jẹ, mi ò ní jẹ. Ṣùgbọ́n tó bá sì dáa lẹ́nu, tí ó jẹ́ pé kò tíì bàjẹ́, tó dejẹ́ pé wọ́n jẹ́ kù ni, màá jẹ́ ó. Èmi ò fẹ́ràn kí oúnjẹ kó, kó ṣòfò. Mi ò ń fi oúnjẹ ṣòfò, mi ò sì kì í fẹ́ràn rẹ̀. Nítorí náà mo máa ń jẹ oúnjẹ tó kù.

Ṣé o máa ń rántí àláà rẹ? Ṣé o máa ń rántí àláà rẹ? Mo máa ń rántí àláà mi. Mo máa ń rántí àláà mi dáadáa. Tí n bá làálàá, màá rántí torí pé ó da kí ẹ̀yàn máa rántí àlá. Torí tó bá jẹ́ àlá burúkú, ẹ̀yàn á tètè gbàdúrà sí i. Tó bá sì jẹ́ àlá rere náà ni, ẹ̀yàn á fàdúrà sí i lẹ́yìn. Torí ǹkan tó ti dà àti ǹkan tó kù díẹ̀ káàtò, ó nílò àdúrà. Nítorí náà ni mò ń fi àláà mi ṣeré. Mo máa ń rántí àláà mi.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Tí àsìkò ìparí iṣẹ́ bá ti ń dé lóòọ́jọ́, inú mi máa ń dùn náà ni. Màá sì máa palẹ̀mọ́ àwọn ohun tí mo mọ̀ pé mo ń mú lọlé, màá palẹ̀mọ́ ẹ̀. Mo máa ń kojú ẹ̀ pẹ̀lú inú dídùn torí kò sí ìgbà tí ọjọ́ bá ti di pé bẹ́ iṣẹ́ bá ti tán lóòọ́jọ́ tí a fẹ́ máa lọ lé tó ti bọ́ sí àsìkò ìparí iṣẹ́, inú èèyàn máa ń dùn ni. Inú èèyàn máa ń dùn pé iṣẹ́ ọjọ́ náà tún ti tẹnu bodò. Nítorí náà mo máa ń kojú ẹ̀ pẹ̀lú inú dídùn, pẹ̀lú inú dídùn mo fi máa ń kojú ẹ̀.

Ibo ni o fẹ lọ sí ìsinmi? Ibo ni o fẹ lọ sí ìsinmi? Ó wù emí náà láti travel out, láti rìnrìn àjò kúrò ní orílẹ̀-èdè tí mo wà. Kí ẹ̀yin lọ ṣe fàájì, kí ẹ̀yin de lọ sinmi. Ó wù mí, ó wù mí lọ́pọ̀lọpọ̀. Ó wù mí, ó wù mí lọ́pọ̀lọpọ̀ láti, láti, láti ṣe fàájì kí ẹ̀yin de lọ sinmi. Láti kúrò ní orílẹ̀-èdè tí mo wà. Nn, torí ara fẹ́ ìsinmi. Ara máa ń fẹ́ ìsinmi. Ó dá kí ẹ̀yin máa sinmi lẹ́ẹ̀kọ̀kan. Kí n ṣe gbogbo ìgbà náà ni ẹ jọ iṣẹ́ kí n se gbogbo ìgbà náà ni a máa fi, fi ṣiṣẹ́. Ara tó bá ṣiṣẹ́ ṣiṣẹ́ tí kò bá sinmi yóò padà ṣàárẹ̀ ni. Fún idi eleyi ibi tó wù mí láti lọ fún ìsinmi, òun ni ìlú Canada. Ìlú Canada wù mí láti lọ fún ìsinmi.

Ṣé ẹ̀yin máa ń fọ́? Ṣé ẹ̀yin máa ń fọ́ ọ? Ṣé ẹ̀yin máa ń fọ́ ọ? Ẹ̀yin ò kí ń fọ́ mi o. Kò sí nǹkan tó ń jẹ́ pé ẹ̀yin ń fọ́ yàn. Ṣé ẹ̀yin, ẹ̀yin máa ń ró yàn? Ẹ̀yin ò kí ń fọ́ mi, kò dẹ̀ kí ń, ṣùgbọ́n ó máa ń ró mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ìyẹn tí jẹ̀dí bá ti wà lára mi, tí jẹ̀dí bá ti wà lára mi, mi ò ní lè, mi ò ní lè bẹ̀rẹ̀ ẹ̀yin dáadáa. Mi ò ní lè bẹ̀rẹ̀ ẹ̀yin dáadáa.

Irú kọ̀ǹpútà wo ni o ní? Kọ̀ǹpútà tí mo ní, kọ̀ǹpútà alágbèsítan tí àwọn èyíbo máa ń pè ní laptop. Òun ni mo ní. HP DV7, òun ni orúkọ kọ̀ǹpútà tí mò ń lò. Laptop sì ni, kọ̀ǹpútà alágbèsẹ́sẹ̀, alágbèsítan. Òun ni mò ń lò. HP DV7 sì lórúkọ rẹ̀. Kọ̀ǹpútà tó dára gidi ni, ó dára gan púpọ̀

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ìrọ̀rí tí mo máa ń lò bíi ìrọ̀rí ẹyọ kan sí méjì náà ni. Ìrọ̀rí ẹyọ kan sí méjì, òun ni mo máa ń lò. Hmm òun mo máa ń lò. Ṣùgbọ́n èyí tí máa ń-- tí mo máa ń lò dáadáa, ìrọ̀rí ẹyọ kan. Ikeji máa ń wà fún ìyàwó mi. Ó wà fún ìyàwó mi, ṣùgbọ́n tí ó bá ti sí nílé, òun ni mo máa ń lò. Òun ni mo máa ń lò. Irú bí ó ṣe sí nílé ní àná, ìrọ̀rí méjèèjì ni mo lò. Ìrọ̀rí méjì mo ni-- mo ni mo lò lánàá.

Ṣé o mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́? Mo mọ̀ bó ṣe ń gun kẹ̀kẹ́. Àti kékeré báí, òun ni mo ti kọ́ bí wón ṣe ń gun kẹ̀kẹ́. Àti gun kẹ̀kẹ́ ò ṣe ń tonira fún mi. Kò ṣe ń tonira fún mi rárá torí gbogbo ìgbà tá fi wà ní kékeré, eré ọmọdé ni. Eré ọmọdé, òun ni kí ẹ̀yàn mọ̀ kẹ̀kẹ́ ń gùn. Fún ìdí eléyìí, mo mọ̀ kẹ̀kẹ́ ń gùn. Mo mọ̀ ń gùn dáadáa.